Sọ fún wa nípa ibi gbígbé tí o ti, tí ó ti kọjá. Sọ fún wa nípa ibi gbígbé tí o kọjá. Ibi gbígbé, ibi tí mo gbé rí, tó ti kọjá rí. Ibi tí ó wà, ìlú Ìbàdàn. Ó wà ní ìlú Ìbàdàn. Eh bi o se ri, ibe si wa bi o se wa. Hmm. Kò yípadà náà. Kò sí wípé boya ó ní nǹkan, ahn, tuntun tí, ahn, àwọn ìjọba ti gbé ṣe ní agbègbè yẹn. Hmm. Kò tí ì sí nǹkan pàtó kan tó yípadà nípa, ahn, agbègbè òhún. Ìgbà tí o lọ, hmm, ìgbà tí mo lọ ọdún kan sẹ́yìn ni mo lọ. Kò de sí nǹkan tó yípadà ní agbègbè òhún.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Nnn mi ò ní ètò yẹn lọ́wọ́. Rárá, nísìnyí, hmmm mi ò ní lọ́wọ́ láti fẹ́ iṣẹ́ lọ sí ìlú mìíràn. Hmm ìlú tí mo wà yìí náà ni mo ṣe máa tú gbìyànjú láti, ah, wá láti wò boya máa le rí, hmm iṣẹ́ mìíràn ṣe tó dáa ju elé ti mo ń ṣe lọ yí. Mi ò tí ì ní ìpinnu nípa pé mo ń lọ ìlú mìíràn láti lọ ṣiṣẹ́ níbẹ̀.

So fún wa nípa rírìn ese ni agbègbè re? Níbo? N-n-n ẹ́ lẹ́gbẹ̀gbẹ̀, lẹ́gbẹ̀gbẹ̀ ilé mi náà ni. Hmm. Nípa rírin ẹsẹ̀, ojoojúmọ́ mi máa ń rìn ẹsẹ̀ lọ sí ibi iṣẹ́. Hmm. Mo máa ń fi ń ṣe ẹ́, ìdárayá fún ara mi ni. Tá máa ṣe exercise. Ọjọ́ Sátidé náà tí a bá lọ ibi iṣẹ́, a máa ń rin ìrìn ẹsẹ̀. Tá de máa fi ń ṣe, hmm, ìdárayá ara. Hmm. Ìgbà mélòó, hmm, mo ti ṣọ́ṣáájú ojoojúmọ́ ni pẹ̀lú ta ni? Ẹ̀, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi orí àwọn tí mo mọ̀ tájọ máa ń ṣe eré ìdárayá tá máa jọ ń ṣe exercise papọ̀. Ẹ̀, a máa ń, àjọ máa ń rìn, àjọ máa ń rin ìrìn ẹsẹ̀ ní agbègbè wa. Kò bá ju bẹ́ẹ̀ lọ.

Se o maa n de ni akoko? A rara oo. Èmi ò kí ń máa ń dé ní àkókò, hm, aah, mi kì í máa ń dé níí àkókò kan pàtó. Hm, àkókò tí mo máa ń dé ó máa ń yàtọ̀ sí ara wọn. Ìgbà mií o máa yá fún mi, ìgbà mií o máa pẹ́, pẹ́, pẹ́, pẹ́ tí mo sì máa wà lẹ́nu iṣẹ́. Ki n to ṣẹ̀ dé, dé lẹ́, èmi kì í máa ń dé lákòókò kí ń ṣe gbogbo ìgbà.

Báwo ni ẹ̀ ṣé n gbọ́ orin? Ibi ti o n-- ti o n gbo ni n-- kọ̀ sí ibi tí èmi kì n gbọ́ orin, máa ń gbọ́ orin nígbà tí mo bá wà ní ilé mo máa ń gbọ́ orin, nígbà tí mo bá wà ní, ibi iṣẹ́, n-- gbogbo ìgbà tí mo bá fẹ́ gbọ́ orin mo máa ń lo, earpiece mi òun mo máa ń lò jù láti fi gbọ́ orin. Èmi nìkan ni ó lèmi máa ń gbọ́, or, to bá jé pé mo wà nílé mi àti àwọn ẹbí mi lajọ máa ń gbọ́ orin.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Mo dè máa ń, mo dè máa ń gbìyànjú láti, láti lè kọ́ àwọn ọ̀rẹ́ mi mara ká jọ ṣe irú eré ìdánì yìí kó ba lè, ẹ́, kó bá lè, ẹ́, mú ara yá gágá.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Nkan ti mo maa n se ko ju àwọn iṣẹ́ ile. Mo máa ṣe àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe tí ó ní fi dá, àárọ̀ ọ̀la mi dúró tí mo bá ń múra láti lọ sí ibi iṣẹ́. Gbogbo àwọn tó yẹ kí n ṣe tí ó ní fi dá, tí ó ní fi jẹ́, ìdádúró fún mi tí ó bá di àárọ̀ ọ̀la tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Gbogbo ẹni mo máa, ṣètò rẹ̀ sílẹ̀ bíi pé aṣọ wo ni mo fẹ́ wọ̀ ní àárọ̀ ọ̀la ò. Màá ti ṣètò ẹ sílẹ̀. Oúnjẹ wo ni mo fẹ́ jẹ ọ. Àwọn ǹkan wo ni mo fẹ́ mú dání o. Gbogbo àwọn eléyìí ni èmi máa ń ṣètò rẹ̀ sílẹ̀ kí n tó lọ sùn.

Sọ fún wa bí o ṣe ń yanjú aáwọ nínú ilé. Aáwọ nínú ilé gẹ́gẹ́ bí, bó ṣe yé mi sí ìjà, bí èdè-àiyedé bobá ṣẹlẹ̀, bá wọ̀ lásẹ yanju rẹ. Ìyàn ò gbọ́ àwọn tí ọ̀rọ̀ bá kàn, àwọn to jẹ pé aáwọ wà láàárín wọn. Ti o jẹ́ pé èdè-àiyedé wà láàárín wọn. A máa pe wọ́n jókòó. A gbọ́ ti, Mr A, a gbọ́ ti Mr B. Òun ni a máa fi dájọ́ pé a ò kí o. Ẹ má jà o. Bó yẹ kẹ, tí ẹ ṣe máa ṣẹ lelé yi ọ. Tí ẹ ṣe máa yanjú aáwọ nìyẹn láàárín àwọn èèyàn méjì tó bá, tí èdè-àiyedé bá máa dé sílẹ̀ láàárín wọn.

Kí ni ọ̀rẹ́? Kí ni ọ̀rẹ́ tóotọ́? Ohun tí ó ṣe pàtàkì jù. Hmm ọ̀rẹ́ tóotọ́ ni ọ̀rẹ́ tí ó máa ń gba ni ní ọjọ́ ìṣòro. Ọ̀rẹ́ tó tọ́ ni ọ̀rẹ́ tí èèyàn lè, tí èèyàn lè ké pè ní ìgbàkúgbà tí èèyàn bá wà nínú wàhálà àbí ìṣòro. Hmm ró ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni èèyàn máa mọ̀ pé àwọn ọ̀rẹ́, ọ̀rẹ́ tó fẹ́ni dé ọ̀kan ni, ọ̀rẹ́ tó jẹ pé kò sí ìgbà tí a lè sọ̀rọ̀, kò sí ìgbà tí a lè gbára wa níyànjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nigbawo ni o maa n ra ero ayarabiasa tuntun. Ní sà tà wà yì ẹ̀eyan ò kí ń dédé ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nítorí pé, orílẹ̀-èdè tí mo wà yìí, nnkàń wọ́n púpọ̀. Ẹ̀rọ ayárabíàṣá tí mo ní, òun ni mo ṣì ń lò. Mi ò dè tíì ní lọ́kàn pé mo fẹ́ ra tuntun mìíràn, nítorí pé owó ni mo ṣì ń wá nsìnyi. Tí owó tó bá tó owó lọ́wọ́ mi, ìgbà yen le mi máa, lérò rẹ̀ láti sọ pé ẹhn, mo fẹ́ pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá yìí sí tuntun mìíràn.

Kí ni ò ń sọ nígbà tí o bá ń tọrọ àforíjì fún àṣìṣe ọ̀rọ̀ wo? Mo maa n toro àforíjì pe ki ọlọ́run ko dariji mi gbogbo ase me se mi, gbogbo asise, gbogbo ìwà ti mo ti wu sẹ́yìn tí ó lè máa fa ìdéwọ́ àti ìdènà fún mi. Mo máa ń tọrọ àforíjìn, mo máa ń bẹ ẹlẹ́dàá mi pé kí ẹlẹ́dàá mi kó, kó dáríjì mí, kó fún mi lọ́kàn balẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí lemi máa ń tọrọ rẹ̀ lójoojúmọ́ kí Ọlọ́run kó pọ̀, kó bọ́jú àánú wo mi.

Sọ fún wa bí o ṣe ń da Yorùbá àti èdè mìíràn pọ̀ ní ìránṣẹ́. Hmm, aah, nǹkan tó wà níbẹ̀ ni wípé kí ọ̀rọ̀ yẹn bá lè yé ẹni tí mò ń ṣàlàyé fún, òun ló mú mi ń da, hmm, èdè mìíràn pọ̀. Hu èyí to de to wọ́pọ̀ laarin wa ni èdè yorùbá àti èdè gẹ̀ẹ́sì ta maa n da papọ̀. Òun ló, òun ló wọ́pọ̀ ní orílẹ̀-èdè wa àti ní, aah, agbègbè ibi tí mo ti wá, tribe ibi tí mo ti wá. Hu a maa n da yorùbá àti èdè gẹ̀ẹ́sì po ni gbogbo ìgbà ka ba le ka ba le gborawa ye. À, ìgbà tí ó yí padà, hmm, ọ̀rọ̀ wo-- ẹ, ọ̀rọ̀, ọ̀rọ̀ náà ni kí ọ̀rọ̀ yẹn bá lè kúná la fi ń da èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì pọ̀. Erò rẹ, hmm, erò mi ni wípé kí ènìyen lè gbó mi yé. Gba ju bá n lọ.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Iṣẹ́ ilé, ni ọ́un kàluku ló mọ nǹkan tó yẹ kó ṣe ní ìdílé nípa, iṣẹ́ ṣíṣe, nípa iṣẹ́ ṣíṣe. Eẹ̀kọ́okan náà a máa ń gbara wa níyànjú láti lè jẹ́ kí a bára wa sọ̀rọ̀ nípa iṣẹ́ ta fẹ́ ṣe kí iṣẹ́ yen bá lé yá kó ba lè wá sí.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ tó ta. Oúnjẹ to ba ni ata nínú o maa n dára ó máa ń dára púpọ̀, ó de máa ń jẹ́ kí ara kó yá, kóji pépé. Ata dára púpọ̀ nínú oúnjẹ ó de mú ìlera bá ara pẹ̀lú.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ọ̀ ni omi àti ewé àti egbò kí ń ṣe àwọn ewé àti egbò díẹ̀ díẹ̀.

Sọ fún wa nípa ìpinnu tí o yí ìgbé ayé rẹ padà. Ìgbà wo? Ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn, nígbà tí mo, tí mo, tí mo pàrọ̀ iṣẹ́ tí mò ń ṣe mo se ìpinnu yen pe ah, iṣẹ́ ti mo n se n gba yen pe mi n, mi n fẹ́ràn re mo, ko mu owo gidi da ni mo ṣe ìpinnu nígbà yẹn. Mo dẹ̀ rí iṣẹ́ mi, mo dẹ̀ rí àyípadà rere láti ìgbà yẹn.

Ṣé o fẹ́ràn tíì tàbí ohun mìíràn, ṣàlàyé bí o ṣe. Ṣe, mo fẹ́ràn tíì, mo fẹ́ràn tíì. Kò sí anybody tí ò fẹ́ràn tíì. Emi fẹ́ràn tii. Mo fẹ́ràn láti máa mu tíì. But nǹkan tí mo fẹ́ràn jù ni ko jú ómi àti, àti àgbo. Ká já ewé, ká sè ewé tó ṣe, tó máa ṣàrà ení lóore. Ká sè ká mú. Mo fẹ́ràn rẹ̀ láti máa ṣé. Mo de fẹ́ràn tíì láti máa mu tíì lẹ́ẹ̀kọ̀okan.

Sọ, sọ fún wa nípa ẹ̀bà àti gààrí. Ẹ̀bà, kí ẹ̀bà, òun ni a máa gbé omi rẹ̀ kaná, táa ma ro-- táa ma tẹ̀, a máa rọ̀ lórí iná tó máa fi di ẹ̀bà. Gààrí, a lè mu gààrí, láì máà, láì máa gbẹ́ kaná. Gààrí, ká bu omi sí gààrí, ká yọ́ títí orí e dánu, ká dé máa mú lọ. Bí a ṣe ń ro gààrí lórí iná, oun náà mo ti to a maa gbé omi rẹ̀ kaná. A dé ro gààrí òun, a bu gààrí sí i, tí omi òun bá ti họ́, a bu gààrí sí i, a dé ro ó, tó máa fi di, nn tó máa fi, tó máa fi dá dáa dáa, tó máa fi di ẹ̀bà. A dẹ́ fi ọbẹ̀ jẹ. Gààrí, òun ni a lè fi ẹ̀pà mú, ko ju ba un lọ.

Ṣẹ owo lọdọ ọ̀gá. Ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá, ìgbà mélòó ni ó gbà? Hmm, imí ò le jẹ́ ọdún, imii ọdún méjì, imii oṣù mẹ́fà, imii oṣù mẹ́ta. Hmm, ìyẹn wà lọ́wọ́ ẹni tó fẹ́ kọ́ iṣẹ́ òun. Ẹni tí ó fẹ́ kọ́ iṣẹ́ òun boya ẹni tó ti ní ìmọ̀ rẹ̀ ní tẹ́lẹ̀. To wa fẹ ń wá ìmọ̀ kùn. Or ẹni tí o dẹ fẹ́ kọ́ iṣẹ́ òun biya o jẹ́ ọmọdé tó jẹ pé ó máa gbáá ní àkókò àtìgbà díẹ̀ tí ó fi lè dá wà lé, tí ó fi lè ní ìmọ̀ tó tó lórí iṣẹ́ òun. Hmm, akẹ́kọ̀ọ́, ohun tí akẹ́kọ̀ọ́ ń ṣe, akẹ́kọ̀ọ́ máa rí i dájú pé ọmọ yẹn mọ̀, hmm, iṣẹ́ tí, ah, ó ń kọ ọmọ yẹn. To ba dẹ ti di ìparí, ọmọ yẹn dẹ ma ṣe nkan ti wọn pe ni freedom to ma fi yege pe oun ti mọ iṣẹ́ yén pe oun le da wa láti di ọ̀gá ara òun.

Báwo ni agbègbè rẹ yóò ṣe rí ní ọdún mẹ́wàá? Un o, lé rò mí tí àwọn ìjọba tuntun mìíràn bá wọlé ní sáà tó ń bọ̀ yìí, ní ọdún tó ń bọ̀ yìí, ńi, ìyípadà lè de bá agbègbè òún, ó lè di bá agbègbè mi àti orílẹ̀ èdè tí a wà lápapọ̀. Pe ko ju baun lọ.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà tí mo bá ti ṣiṣẹ́ lórí ẹ́ ju, tí mo ti tan àwọn oríṣìíríṣìí áàpù sílẹ̀, àwọn bóyá mo ń fi fóònù yẹn, mo fi, mo fi, mo fi ń play game, mo fi ń gbá game. Gbogbo ìgbà yìí ni fóònù mi máa ń gbóná. Àwọn áàpù kan náà wa to jẹ wípé tí mo bá ti lo wọ́n, ó máa ń jẹ́ kí fóònù mi gbóná.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe. Ẹ̀kọ́ tí mo kọ́ láti inú àṣìṣe ni wípé kí èèyàn má máa dáṣe gbogbo ǹkan. Má máa dáṣẹ́ gbogbo ǹkan nígbà tí èèyàn bá wà pẹ̀lú àwọn ẹ̀yàn rẹ̀. Ríi dájú wípé gbogbo ǹkan tí o ń dáṣẹ́ yìí fún àwọn, ẹbí ẹ tó kù kí àwọn náà ṣe lára iṣẹ́ ọ̀hún. Nítorí pé tó bá yá, tó bá pẹ́, tó bá yá, àwọn náà máa rí i gẹ́gẹ́ bí i pé ẹ, ẹtọ ẹ ni láti ṣe iṣẹ́ ọ̀hún. Wọn ò dẹ̀ ní mọ̀ wípé, ǹkan tó o rò níbẹ̀rẹ̀ tó fi ń ṣe gbogbo iṣẹ́ yẹn ni wípé kó le, kó le, kó le jẹ́ wípé kí iṣẹ́ yẹn má baà rọ ẹni tó ń rán lọ́wọ́, kó má ba à rọ ọ́ lọ́rùn. But ẹni yẹn kò wá ní mọ ó ma wá rò pé, ìwọ ló yẹ kó o ṣiṣẹ́ yẹn. Àwọn ẹ̀kọ́ tí mo rí kọ́ nìyẹn pé, ìgbà, ìgbà wà tó jẹ́ pé, àwọn ǹkan tí ó wà fún ẹni bẹ́ẹ̀ láti ṣe, ìyẹn ká fi sílẹ̀ fún ẹni bẹ́ẹ̀ kó ṣe. Kó má jẹ́ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ní èèyàn ma máa wà máyà tí èèyàn ma máa ṣe tí wọ́n ò dẹ̀ ní mọ́ oore pé o ń ṣe irú ǹkan fún wọn láti lè rán wọn lọ́wọ́ ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Hmm, ó ti ṣe diẹ ọ̀ ọdún, ó ti máa tó ọdún mẹ́fà sí ọdún méje sẹ́yìn tí mo ti parí ilé ìwé tí ó dẹ̀ ti kẹ́yìn tí mo ti lọ sílé ìwé, gbọ́ lẹ́nú. Ẹ, ọdún yìí mo, mo ṣe, mo, mo ka ìmọ̀ kún mọ̀, ẹ, ní orí íńtánẹ́ẹ̀tì tí mo dẹ̀ ní certificate rẹ̀ lọ́wọ́.

Kí ni o máa ń jẹ ní àárọ̀? Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní àárọ̀, èmi kò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní àárọ̀, hm ṣùgbọ́n ìrẹsì ni mo máa ń jẹ ju làárọ̀. Ẹ̀, ìrẹsì lọ wọ́pọ̀ jù nínú oúnjẹ tí mo máa ń jẹ lárárọ̀, kò ju bá ń lọ.

Sọ fún wa nípa fóònù àkọ́kọ́ rẹ. Ní ìgbà tí mo wà ní kékeré ni mo lò fóònù àkọ́kọ́ mi. Ní ìgbà tí mo wà níí ṣe mo ti parí SS3 báyìí. Kí n tó parí SS3 ni mo lò fóònù àkọ́kọ́ mi tí mo lò ngbà yẹn. Ó yẹ tó kí n tó parí ni tí mo ń lò fóònù àkọ́kọ́ mi. Ígbà yẹn ni mo lò fóònù àkọ́kọ́ mi. Àwọn tonasobe fóònù yẹn ni. Ṣé nokia gan ni? Ó yẹ pé Nokia mo kókó lò ngbá yẹn. Nokia fóònù. Mo de máa fi n, mo máa fi n play game, mo máa fi ń pè àwọn èèyàn, mo de máa fi ń gbọ́ orin, mo máa fi n to go àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kíni ó dára jù tẹ́lẹ̀? Kíni ó dára jù nísinsìnyí? Hmm. Kíni ó dára jù tẹ́lẹ̀? Oun ni. Àwọn ìjọba ti a ni tẹlẹ. Kíni ó dára nísinsìnyí? Ó ní ìjọba tó wà lórí àlééfà nísinsìnyí. Ó ní ó dára. Ìjọba President wá tí a mọ̀ sí Tinubu kò dára, kò rọ̀ àwọn èèyàn, kò fi bẹ̀ẹ rọ àwọn eyan lọ́rùn láti lè jẹ́ kí, àhn, lati le jẹ ki nkan to wọn, ọwangogo yìí ko lọ ilẹ. Hmm. Ó ti mọ ìrírí yẹn.

Sọ fún wa nípa iṣẹ́ tí ó wù ọ́ ṣùgbọ́n tí o kò tíì ṣe. Iṣẹ́ tó wù mí náà ní kí n máa ṣiṣẹ́ ní under ìjọba kí ma gba owo ńlá or kí n ṣiṣẹ́ ní one big office ki n de máa gbówó ńlá. Ẹ̀, kò tíì síí. Ore-ọ̀fẹ́ ẹ̀ n sìn, ore-ọ̀fẹ́ ni mo dẹ̀ ń tọrọ kí Ọlọ́run kó gbé mi dé bẹ̀. Lagbàrà àti ogọ olohun. Ẹ kojú ba n lọ.